Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Ọwọ́ ọ̀tún ni a fi kọ mi. Kódà nígbà kan rí nígbà tí mo wà ní kékeré tí mo fẹ́ máa lo ọwọ́ òsì, bàbá mi fúnra ra wọn ni wọ́n kọ́ mi bí a ti ń lo ọwọ́ ọ̀tún. Nígbà náà lọ́hùn, àti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, òun ni mo máa fi ń jẹun, mo máa fi ń kọ ìwé tí mo sì máa fi ń ṣe gbogbo nǹkan. Ṣùgbọ́n nígbà tí bàbá mi kọ́ mi bí a ti ń lo ọwọ́ ọ̀tún nìkan, àtìgbà náà ni mo ti ń lo ọwọ́ ọ̀tún láì lo ọwọ́ òsì mi mọ́ yà tọ̀sí tí mo bá fẹ́ fi ṣe nǹkan ẹ̀gbin. Àtìgbà náà ni mio sì ti mọ bí wọ́n ti ń lo ọwọ́ òsì láti fi kọṣẹ́ mọ́ tàbí láti e ti fi ṣe ǹkan. Ọwọ́ ọ̀tún lè ní àwọn mùsùlùmí òdodo fi bùdọ̀ máa fi ṣe ǹkan bí tí èèyàn bá fẹ́ jẹun, tí èèyàn bá fẹ́ mú omi kì í ṣe ọwọ́ òsì. Ó tún wà ní àwọn ǹkan tí a máa ń fi ọwọ́ òsì ṣe bí tí èèyàn bá wà ní ilé ìgbọ̀nsẹ̀, ọwọ́ òsì ni a máa ń lò láti fi mọ ara wa. Nítorí bé bó tie jẹ wí pé kódà di ìsìn yìí, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń fi ọwọ́ òsì mi ṣe ṣùgbọ́n tí, tó jẹ́ wí pé nígbà tí ń bá rántí wí pé ọwọ́ ọ̀tún ni oyè kín lo, mo máa ń lo ọwọ́ ọ̀tún. Ṣùgbọ́n n kò lè fi ọwọ́ òsì mi kọṣẹ́. Kò sì rọrùn fún mi láti fi ọwọ́ òsì jẹun mọ́. Sugbọ̀n tí n bá fẹ́ mú ǹkan nígbà mìíràn, ọwọ́ òsì náà ni ó máa ń kọ́kọ́ yá láti fi mú ǹkan tàbí láti fi ṣe ǹkan mìíràn. Nítorí bé a lè rí i ṣọ̀rí pé ọlọ́ ọwọ́ òsì ni mí. Ṣùgbọ́n àwọn ǹkan tí ó bá yẹ kí n fi ọwọ́ òsì ṣe rárára, n ò kí ń fi ṣe. Nítorí bí n bá tie gbin yàn jù láti fi ṣe, mo máa ń rántí àwọn ẹ̀kọ́ tí bàbá mi kọ mi nígbà tí mo wà ní kékeré nípa àì máa lò ọwọ́ òsì láti fi ṣe àwọn ǹkan.

Ṣé owó tí ò ń gba dára tó? Bóyá nígbà kan rí ni owó tí mò ń gba dára tó. Nígbà náà, ọmọ ilé ìwé ni mi àti wípé bàbá mi bàmi jẹ́ púpọ̀. Owó títè mi ni ó máa ń pọ̀ ju ti àwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi tó kù lọ. Kódà owó mi máa ń pọ̀ ju owó ẹ̀gbọ́n mi lọ nígbà mìíràn, lọ́pọ̀ ìgbà pàápàá. Ṣùgbọ́n tí nǹkan bá ti pọ̀ lọ́wọ́ mi, ìtọrẹ ànú ni mo máa ń fi ṣe. Nítorí náà ni wọn ṣe ní owó kankan nípa mọ nígbà náà lọun. Àwọn ọ̀rẹ́ mi sì ti mọ̀, torí e gan ni wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ mi nígbà náà. Tí gbogbo wọn fi máa ń yí mi ká. Nǹkan kan ò ṣòro láti fún ẹ̀eyàn lóopọ̀ ìgbà, níwọ̀nba ìgbà tí ń bá ní tí ó sì ṣi ohun tí mo fẹ́ fi ṣe. Tàbí tẹni kan bá nílò rẹ̀ jù mí lọ, kíákíá ni wọn ó fún ẹni náà. Beni náà bá sì ti ẹ̀ sọ wípé ó ṣe lọ́un fẹ́ yá ni. Èmi ò kúkú ń fún èèyàn ní nǹkan tí wọn bá lè yon dá. Wọn ò yá èèyàn ní nǹkan tí wọn ò bá lè yàn dá. Torí bẹ́ẹ̀ ni, bó ti lẹ́sọ wípé ó fẹ́ yá ni, ìrọ̀ ìgbà pé mo ti fún ọ ni wọn rò. Bo bá wá dàá padà déédéé, bó sì dàá padà, wọn ò fọkàn sí mo. Nígbà tí mo tó wọ ilé ẹ̀kọ́ gíga, owó kì í dá ní ọwọ́ mi nígbà náà. Gbogbo ìgbà ni, bàbá mi máa ń fi owó ránṣẹ́ sí mi. Ìyá mi náà sì tún máa fi owó ránṣẹ́ sí mi. Tú wa nií àwọn ẹ̀gbọ́n kan ní ìlú òyìnbó tó jẹ́ wípé gbogbo ìgbà ọdún wọn máa ń fi owó ta búà ránṣẹ́ sí mi àti ìyá ìyá mi náà. Nígbà náà, mo máa ń gba ẹ̀bùn owó tó pọ̀ gan ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ, tí nǹkan bá ti pọ̀jù lọ́wọ́ mi, ìtọrẹ ànú ni mo máa ń fi ṣe. Nígbà tí mo tún wá lọ sí ilé ẹ̀kọ́, ilé ẹ̀kọ́ agbẹjọ́rò, à, ìgbà náà ni owó pọ̀jù lọ́wọ́ mi. Kódà nígbà náà ẹni tí ó ń ṣiṣẹ́ lójú méjèèjì kò lówó tó mi. Ṣùgbọ́n wọn padà rí owó náà rẹ̀ jẹ nítorí pé àwọn nǹkan tí mo fẹ́ rà, àwọn nǹkan tí mo fẹ́ gbọ́, gbogbo rẹ̀ ń gba àwọn owó náà lọ́wọ́ mi. Àti pé àwọn díẹ̀ tí mo ri re jọ nígbà tí mi ò lọ ilé ẹ̀kọ́ mo tí bàbá mi fún mi ní irú owó bẹ́ẹ̀ mọ̀. Àwọn nǹkan tí, àwọn owó náà ni mo fi ń tọ́jú ara mi nígbà náà. Mo sì pẹ́ nílé dáadáa kó tó di wípé èsì ìdánwò mi jáde. Láti ìgbà tí mo ti jáde kúrò ní ilé ẹ̀kọ́ agbẹjọ́rò, ni wọn ò tí ní owó lọ́wọ́ mọ́. Torí pé láti ìgbà náà, wọn ò-- kò sí iṣẹ́ kan pàtó tí mo ń ṣe. Wọn ò sì lè máa bèrè owó lọ́wọ́ bàbá mi ní gbogbo ìgbà torí wípé ẹni ẹlẹ́ni kúkú ti gbéyànjú. Kódà èyí tí wọn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Hun o mọ bí a ti ń gun kẹ̀kẹ́ o. Ko dà, Nígbà tí mo wà ní kékeré, àwọn àbúrò mi wọ́n gbìyànjú láti kọ́ mi bí a ti ń gun kẹ̀kẹ́. Ìgbà àkọ́kọ́ tí mo gbìyànjú ni mo ṣubú. Láti ìgbà náà, mio tún gun kẹ̀kẹ́ mọ́. Ìgbà tó tú wá yá tí mo tú á fẹ́ gbìyànjú lẹ́ẹ̀kejì, ibẹ̀rú à ti ṣubú, kò jẹ́ kíni lè yege. Àti wípé ibo ni mo ti ń gun kẹ̀kẹ́ lọ? Mo n tìẹ wá ṣe ẹni tí yóò fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan bá wọn. Torí bẹ́ẹ̀ ni mio ti fẹ́ gun kẹ̀kẹ́. Ọkọ̀ ni ó wù mí kí n mo wà nígbà náà. Nígbà náà sì ni mo bẹ àwọn òbí mi ṣùgbọ́n nítòótọ́ mo sì keere gan-an. Torí bẹ́ẹ̀ ni wọ́n ò ṣe kọ́ mi ní ọkọ̀ gígun. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá ṣe tán láti kọ́ mi, èmi náà fúnra ra mi, n ò ráyè. Tí mo ò bá lọ sí ilé-ẹ̀kọ́, hun ò gba'léṣe lọ. Bí mo sì ráyè, àwọn fúnra wọn gan ò ní ráyè. Àti wípé kò ti ẹ̀ wá wùn mí mọ́ bí ti tẹ́lẹ̀. Àti pé ojú kékeré ni mo máa fi ń wo ọkọ̀ gígùn. Mo má n wò wípé tí n bá ní ọkọ̀ titẹ mi, se hun o wà ní gun ni. Torí bẹ́ẹ̀ ni ò jẹ́ kí n fi tàràtàrà sí i. Mo tilẹ̀ jẹ́ wípé a ní ọkọ̀ kan nílé wa tó jẹ́ wípé gbogbo ènìyàn lo lè gbé jáde. Ṣùgbọ́n gbogbo ìgbà tí n bá fẹ́ jáde, mi o máa ń fẹ́ràn láti máa níra mìí larà, màá pe ikan ninú àwọn àbúrò mi ní kí wọ́n gbé mi jáde. Gbogbo ibi tí mo bá fẹ́ lọ, wọ́n máa gbé mi lọ. Wọ́n sì gbé mi padà sílé. Bí mo ṣe máa ń jáde nínú wọn, tàbí bí bi o bá ṣi ẹni tí á gbé mi jáde, màá yá pé ọkọ̀ tí yóò wá gbé mi. Bí mo sì lowo ọkọ̀, màá gbé ọ̀kadà. bÓ tilẹ̀ jẹ́ wípé n ò fẹ́ràn láti máa gbé ọ̀kadà. Ṣùgbọ́n gbogbo nkan tí ó bá máa ni mí lára pátá ni mo máa ń gbìyànjú láti máa ṣe. Ó wá wà lára nǹkan tó je pẹ ai tetẹ́ mọ́ko mí wà. Tòfi wá jẹ́ wípé àgídí ni mo fi mú ìkan n'nú àwọn àbúrò mi láti kọ́ mi. Ṣùgbọ́n ọ̀rọ̀ kẹ̀kẹ́, à, èmi ò ti ẹ ń ṣe iru ènìyàn bẹ́ẹ̀ tí ó wà máa gun kẹ̀kẹ́ káàkiri. N ò sì ń ṣe ènìyàn tí ó fẹ́ràn eré ipá bẹ́ẹ̀ tí ó wáa sọ pé kẹ̀kẹ́ ni mo fẹ́ máa fi ṣe eré apá. Torí wípé, màá mọ̀ ro pé tí kẹ̀kẹ́ yìí bá gbé mi ṣubu ibùdó nìyẹn fún mi o. N ó sì jẹ́ rọra rẹ̀. Èmi ò sì fẹ́ràn nǹkan tí yóò fa ìrora fún mi. Gbogbo ayé bá ti ẹ, bá ti lẹ́, ṣé tí ó ṣe mú inú won dùn. Èmi ó yà bó ṣe ẹgbẹ́ kan ni tí màá pàtewo fún wọn, tí màá sì máa yin wọ́n. A mọ elẹ̀ láyé bá mi nínú ìdí irú nǹkan bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ ni n ò ṣe mọ̀ ọ kẹ̀kẹ́ ń gùn. Ìyá mi ṣe ra kẹ̀kẹ́ fún wa nígbà tí a wà ní kékeré. Àmon èmi nìkan náà ni ó dòrí rẹ̀ rí. Ṣé ni wọ́n yon dá re fún àwọn àbúrò mi.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Kò sí ìgbà tí èmi o lé ra ẹ̀rọ ayára bí àṣá tuntun. Níwọn bàá gbà tí n bá ti lówó láti fi ra èyí tó da ju ọwọ́ mi lọ ni mò ń rà. Ṣùgbọ́n tí mò ń bá lówó, n ò ṣá ni lọ ji lọ́jà láti fi ra. Ṣùgbọ́n ṣá kò kí ń ṣe gbogbo ìgbà tí owó bá wà lọ́wọ́ mi ni màá ń pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá mi. Kàkà àgàgà tí ẹ̀rọ ọwọ́ mi bá sì ń ṣiṣẹ́ dáadáa, n ò ní ní bíkítà sí àti ra ìmíràn. Ṣùgbọ́n tí ẹ̀rọ náà bá ti ń dénúkọlẹ̀, tàbí tí ó bá bàjẹ́ tàbí tí ó bá sọnù, bí ohun tí ẹ̀rọ ń wá owó náà torí pé a ti dúró láì máa lo ẹ̀rọ ayára bí àṣá lẹ́nu ojó mẹ́ta yóò dẹrùn. Gbogbo ǹkan tí olúwa rẹ̀ bá ní f-- tó bá níí ṣe ni ò ní le ṣe. Torí bẹ́ẹ̀ n ó ń wá owó náà, n ó sì fi ra tuntun. Àti wípé n ó sì gbìyànjú láti ra èyí tó dára ju ti ọwọ́ mi tẹ́lẹ̀ lọ. Torí bẹ́ẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ni ẹ̀rọ ayára bí àṣá tí mò ń bá ti ń lò ló máa ń tètè bàjẹ́. Bí ó bá bàjẹ́ yóò sọnù. Torí bẹ́ẹ̀ lọ ṣe jẹ́ wípé yóò máa fẹ́ ẹ bó sí pé ọ̀dọ̀ọdún ni mò máa ń pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá mi. Ṣùgbọ́n láti ọjọ́ tí mo ti ra èyí tí ń bẹ ní ọwọ́ mi ni mò ń ti rà yìí pàrọ̀ rẹ̀. Ó ti lè jẹ́ wípé ó ní ìgbà kan rí tí mo kó owó rẹ̀ jọ. Ṣùgbọ́n ǹkan mìíràn ni owó náà padà bá lọ tí n ò sì padà pàrọ̀ rẹ̀. Àti wípé ohun tí èèrà yìí nígbà náà láti lọ máa wá ẹ̀rọ ayára bí àṣá tí mo fẹ́ rà. Láti ìgbà náà ni ó sì ti jẹ́ wípé gbogbo owó tí bá ń bẹ ní ọwọ́ mi ni wọ́n ti ní ohun tí mò ń fẹ́ fi ṣe. Ẹ̀rọ ayára bí àṣá ò sì wà lára ǹkan tí ó ṣe pàtàkì láti pé tí mò fẹ́ fi owó ṣe. Awon ǹkan mìíràn ṣe é pàtàkì ju tí màá pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá lọ. Ó sì lè jẹ́ wípé ẹ̀rọ ayára bí àṣá mi òkú lè gbárùn. Mo sì nílò láti pàrọ̀ rẹ̀ kí ó tó di wípé yóò dẹ́núkọlẹ̀ pátápátá. Ṣùgbọ́n ó ṣe é mọ̀ wípé a ò kí ń ká owó lórí igi. Torí bẹ́ẹ̀ ni mo ṣe ti pàrọ̀ rẹ̀. Ṣùgbọ́n ṣá wò, mo ní ní èrùgbà pé tí mo bá rò wípé ẹ̀rọ ayára bí àṣá mi.